Eh, oro Yoruba ni àwọn ènìyàn lójú èrọ, o jẹ́ nǹkan tó wúlò gidi gan kí èèyàn lè máa ka àwọn nǹkan ojú èrò ní èdè Yoruba. Àmọ́ kìí ṣe gbogbo ni àmì wọn máa dára, àmì mìíràn tí àmì yẹn bá yẹ kó lọ sí òkè o lè lọ sí ìsàlẹ̀, ìgbà mìíràn náà ibi tí ó yẹ kan fàmì sí, wọ́n ní fàmì sí àti ti kò yẹ kó ní àmì náà, àmì náà lè fi àmì sí kò yẹ́ ní í ṣe dáadáa. Èèyàn máa ní láti túnwò kó lè mọ nǹkan tó jẹ́ gangan ni ara wọn. Wọ́n ní àwọn nǹkan tó máa ń fa wàhálà pẹ̀lú ọ̀rọ Yoruba lórí ojú èrò nìyẹn.

Aṣọ tí mo fẹ́ràn jù ní títí ìbílẹ̀ Yorùbá tí a ń pè ní native ní èdè Gẹ̀ẹ́sì. Àwọn ni mo fẹ́ràn jù nítorí ó máa ń gbé, gbé àṣà ga. Ìgbà tí a bá tín wọ̀ọ́ báyẹn, èèyàn máa ń gbé àṣà ga ní ódẹ̀ wúlò. Ìdí gan ni torí láyé tá wá n se àwọn èèyàn ò fẹ́ràn àṣà bíi ti tẹ́lẹ̀ mọ́. Pàápàá jùlọ àwọn tó wà lálẹ́, apá a-a-ayé, ayé yìí wọn ò fẹ́ràn àṣà bíi ti tẹ́lẹ̀ mọ́. Wọ́n fẹ́ máa fi nǹkan mìíràn tí ó ti ẹ̀ dá tó àṣà wa fẹ́ máa fi, ẹ́h, wọ́n fẹ́ máa fi, ẹ́h, yọ àṣà wa kúrò kí wọ́n máa gbé ìyẹn ga.

Aago mẹ́jọ ni ọ́fíìsì mi máa ń sábà ṣí, àmọ́ èèyàn lè dé bẹ́ẹ̀ ní wákàtí kan tàbí wákàtí méjì kótó di aago mẹ́jọ, kí èèyàn lè bẹ̀rẹ̀ iṣẹ́, kí èèyàn lè tètè parí náà fún ọjọ́ ọ̀hún. Àmọ́ èèyàn gbọ́dọ̀ dé iṣẹ́ ó pẹ́jù aago mẹ́jọ láti fi bẹ̀rẹ̀ èèyàn iṣẹ́ kí èèyàn máa kó orúkọ sílẹ̀ àti àsìkò tó bá ti dé ní ọ́fíìsì ilé iṣẹ́. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tó dàgbà gidi gan kí èèyàn máa ní èèyàn láti máa yá, láti máa tètè dé.

Ìgbà tí mo máa ń ra èlò ẹ̀rọ ayárabíàṣá tuntun ni ìgbà tí ẹ̀rọ ayárabíàṣá tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ bóyá wá ti bàjẹ́ ni tàbí tí mi ò fẹ́ràn rẹ̀ mọ́ tí mi ní ìwúlò fún mọ́ tí mo fẹ́ tuntun, kí èyí tó dájú àti èyí tó yára jù lọ. Ẹni ìgbà yẹn mo máa ń sábà ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Ìgbà kan ni mo máa ń sábà fọ eyín lójoojúmọ́, àmọ́ ìgbà míì wà tó jẹ́ pé mo máa ń fọ ní ẹ̀mejì. Ní ìgbà ọ̀wọ́ òwúrọ̀ kùtùkùtù yẹn àti alẹ́ nìyẹn tí máa ń jáde ṣá tí mo ń lọ sí ibi iṣẹ́ tàbí tí mo ń lọ sí òde. Àmọ́ tí máa wà ní ilé nǹkan èèkàn ma ń fọ eyín kẹ̀ kì dẹ̀ kín ṣe òwúrọ̀ kùtùkùtù yẹn ni mo máa ń sábà fọ ẹyín. Mo máa ń jẹ́ kó dúró dè ẹ́, máa ń jẹ́ kó ṣe díẹ̀, kín tó fọ eyín, eyín mímọ́ jẹ́ nǹkan tó da fún àgọ́ ara.

Tí mo bá sì jẹ́ ojó oko tó kánjọ tí mò ń jáde ni, mi ò lè má sun ju ah àkókò márùn-ún lọ. Ṣé a ò lè máa lu wákàtí márùn-ún lọ tí màá fi ṣ'ọ̀mọ̀? Tí wọ́n sì jẹ́ kí ijọ́ oko tó kán ijọ́ tí mi ò jáde ni, mo lè sun tó ah fún wọ́n bẹ́ àkókò bí mẹ́wàá, fún wákàtí bí mẹ́wàá ṣá, mo lè sun pẹ́ fún ìgbà tó máa tó yẹn. Èyí jẹ́ tí nǹkan tó máa bẹ́ sí lọ́jọ́ kejì ló máa jẹ́ kí moye wákàtí tí mò ń fẹ́ sún. So láàrín wákàtí márùn-ún àti mẹ́wàá ni mo máa sábà sùn.

Ìdí tí a fi máa bọ̀wọ̀ fún àgbà ni torí wọn jù wá lọ nítorí e ló yẹ ki a ma bọ̀wọ̀ fún àwọn tí ó bá ti jù wá lọ kí táwa bá tí jù wọn lọ, kí wọn lè máa bọ̀wọ̀ fún wa. Ǹjẹ́ àṣà èdè Yorùbá nìyẹn ó se pàtàkì èmi máa bọ̀ wá fún àgbà ní oṣù, ó máa fi hàn pé wọ́n kọ́ èèyàn dáadáa lé à ìlérí ń jẹ́ máa ń kọ́ èèyàn lé, máa ń jẹ́ kí wọ́n rí i yẹn lé bí èèyàn tó da gẹ́gẹ́ bí èèyàn tó gbà ẹ̀kọ́.